Uhm, ìbéèrè yìí ó wípé oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Ìbéèrè ńlá ni ìbéèrè ńlá yìí. Oṣù karùn-ún nínú ọdún ni mo fẹ́ràn jù. Kí ni ìdí tí mo fi fẹ́ràn inú oṣù karùn-ún yìí? Oṣù karùn-ún jẹ́ oṣù tó jẹ wípé mo ti máa ń ní bí ìdàgbàsókè bó ṣe lẹ́nu iṣẹ́, bí i kí n ní ǹkan tuntun. Otí tó ọdún márùn-ún lẹ́ra wọn báyìí, ní bí ọdún márùn-ún sẹ́yìn, wọ́n jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lọ ní oṣù kẹrin. Ni ibi tí mo ti ń ronú wípé báwo ni màá ṣe ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ọlọ́run ló yé bí ó ṣà ṣe ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fún mi ní oṣù karùn-ún ọdún tá ń wí yi náà. Ọdún karùn-ún sẹ́yìn. Nìyẹn lọ bẹ́ẹ̀, mi ò tètè fura. Bóyá ó tiẹ̀ tí máa ń ṣẹlẹ̀ sí mi gan. Bí ọdún kejì ṣe tẹ̀lé, mo sọ fún Olúwa wípé mo needi ntan pé ni lápì, lápútọ̀pù. Bí eré, bí àwàdà nínú oṣù karùn-ún ọdún kejì náà ni ọ̀rọ̀ orire yìí bọ́ sí. Kodá èmi àti ọ̀rẹ́ mi jọ sọ̀rọ̀ lálẹ́ ọjọ́ hun pé mò needi lápì. Ó ní Olú, Ọlọ́run yóò ṣeé, nínú oṣù karùn-ún ọjọ́-- ọdún kejì nígbà tí mo ra fóònù mi. Bo ṣe dí àárọ̀, ọ̀nà tí mio rò owó lápì tá ń pé ní lápútọ̀pù ó kàn dédé yọ. Ínúmi dún gidi gidi mo rà. Ìbẹ̀ ni mo tí ń fura wípé kí ló ń ṣe lẹ̀ pẹ̀lú oṣù karùn-ún nínú ọdún, àti ìgbàyen ni mo ti ń fẹ́ràn oṣù karùn-ún bọ́. Ó tún di ọdún kẹta. Mo sọ fún Olúwa wípé mi ò ní fẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mọ́. Mo needi n ti a ń pè ní iPhone. Bí eré, bí àwàdà nínú oṣù karùn-ún ọdún kẹta ma náà ló tún bọ́ sí. To wá fi ń dàbí wípé oṣù karùn-ún, oṣù karùn-ún eyin hun oṣù gidi ni fún mi. Bí ó ṣe jẹ́ẹ́jẹ́ mi ò kóyè mi, but mo mọ̀ pé Ọlọ́run ń ṣe ìyanu ní oṣù karùn-ún. Ọlọ́run máa ra nti an pé ní iPhone fún mi. Ó tún di ọdún kẹrin, mo ní Ọlọ́run o, óhun irinse loku ọdún kẹrin nínú oṣù karùn-ún náà ló tú n bọ́ sí. Bí mo ṣe tú n ra nti an pé ní ọkọ̀ alùpùpù, òun ní yẹn o. Bí eré, bí àwàdà. Ní ọdún ti atun wà wà yìí, mo mọ̀ wípé Ọlọ́run yóò tún ṣe ìyanu. Torí mo gbàgbọ́ wípé oṣù karùn-ún, oṣù mi ni. Àní mo dẹ̀ gbà ládùrá wípé oṣù karùn-ún yìí kò ní jẹ́ ti ìbànújẹ́ fún mi bó ti ń rí bọ̀. Ọlọ́run ó tún ṣe jù àti tẹ̀yìn wá. Mo rí pé ó ń dára sí i ni. Boyá ilé ni o. Boyá mọ́tò ni o. Mo sáa mọ̀ wípé Ọlọ́run ó ṣe ìkan ni ọdún yìí àti àwọn tó máa ń gbọ́ mi o. Ọlọ́run ó ṣe dáadáa fún wọn. Oṣù karùn-ún jẹ́ oṣù tí mo fẹ́ràn jù ní inú ọdún. Mo tún fẹ́ràn rẹ̀ torí wípé ó jẹ́ oṣù ti àbí ìyá mi. Ó jẹ́ oṣù ti àbí ìyá mi. Oṣù yìí jẹ́ oṣù tí mo ti máa ń fi fin ṣe àdúrà si Ọlọ́run pé Olúwa májẹ̀mú tó ní fún mi ní inú ọdún yìí, jẹ́ kó tún wá sí ìmúṣẹ nínú ọdún ka-- oṣù karùn-ún ọdún. Ó dẹ̀ máa n rí bẹ́ẹ̀ torí mo jẹ́ ènìyàn kan tí kò ni ènìyàn. A fi Ọlọ́run. Torí tí wọ́n bá sọ fún mi pé mo lè lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀, lápútọ̀pù, ọkọ̀ alùpùpù, àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀, màá ní ìrọ́ni. Torí pé mi ò ní ènìyàn tó lè ra fún mi. Mo dè tún jẹ́ ọmọ ilé ìwé, but, bí Olúwa ṣe ń ṣe. Ọ̀nà ara ni. Mo dẹ̀ dùpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ mọ̀ wípé ó sì tún máa ṣe lọ́dún yìí. Ni oṣù karùn-ún ojẹ́ ọdún tí mo fẹ́ràn jù lọ nínú ọdún. Òrò mi kò ní jù báyìí lọ. Kí ìpàdé wa kọdùn bí oyún. Oṣù karùn-ún lẹ́ẹ̀kan ohun ni ọdún, ohun ni oṣù tí mo fẹ́ràn jù lọ nínú ọdún.

Ibeere yìí sọ pé ṣe o ní oko? Hmm, a lè sọ pé mo ní oko torí pé wọ́n ní ohun tí bàbá bá ní ọmọ náà ló ní. Bàbá mi ní oko. Oko lè jẹ́ ibi tí mo máa ń fẹ́ràn láti máa lọ láti kékeré nítorí wípé oríṣiríṣi nǹkan la máa ń jẹ ní oko. Ǹǹkan tó tutù nkan aṣẹ̀ṣẹ̀ ká. Tó bá jẹ́ wípé àgbàdo la fẹ́ jẹ ni àgbàdo òòjọ́ la máa ń jẹ. Bá jẹ́ ata ni, ata òòjọ́. Kò sí ǹkan kí ǹkan ta fẹ́ jẹ ní oko tó jẹ́ ǹkan tí èso àti ǹkan ọ̀gbìn tí òòjọ́ la máa ń jẹ́ tí inú ilẹ̀ máa ń dùn sí gidigidi. Bẹ́ẹ̀ ni ní oko náà a sì máa ń jẹ ẹran ìgbẹ́ tó sì máa ń dùn lọ́pọ̀lọ́pọ̀ torí pé bàbá mi a ní ìbọn ọ̀dẹ̀ lóko, a sì máa ń ta, a sì máa ń ta tackute, a máa ń dẹ ẹṣà, a máa ń dẹ ẹṣà dáadáa láti jẹ ẹran ìgbẹ́. Oko jẹ́ ibi tí mo fẹ́ràn gidigidi láti máa lọ tí kò dẹ́ lè sun mí nígbà kankan. Oko sì jẹ́ ǹkan tí èmi gan lérò láti dá torí pé ọ̀pọ̀lọpọ̀ owó ni bàbá mi máa ń rí níbẹ̀ gidigidi. Àṣìkò kòkó, àsìkò ọ̀gẹ̀dẹ̀, àsìkò òbí, oríṣiríṣi àwùsá torí bá ṣe mọ̀ gẹ́gẹ́ wípé gbogbo ǹkan ọ̀gbìn ló ní ìgbà ti rẹ̀. Bàbá mi jẹ́ olóko ńlá kan tó jẹ́ wípé ó máa ń dáko gan lọ́pọ̀lọpọ̀. Oríṣiríṣi ǹkan ló máa ń gbìn. Ó sì jẹ́ wípé a lọ máa rán wọn lọ́wọ́ ní oko. Ṣùgbọ́n ǹkan tó, tó jẹ́ ìyàlẹ́nu ni oko ni pé bí mo ṣe tú fẹ́ràn oko tó ni mo tú kórìíra rẹ̀ díẹ̀ lápákan, bọ̀kìṣe ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. À kínìdí, mo jẹ́ ǹkan tó jẹ́ wípé ẹ̀fọn máa ń jẹ mi gidigan. Ko jẹ́ ìgboro gan ni mo wà. Wọ́n ní irú ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ mi jẹ́ ló fàá kí n wà láàrín èèyàn bí ogún. Ó ṣeéṣe kó jẹ́ wípé èmi ni ẹ̀fọn máa jẹ jù tí màá máa pari pé ẹ̀fọn ń jẹ mí. Wọ́n ní torí irú ẹ̀jẹ̀ tí mo ní. Ṣùgbọ́n ní oko, tí mo bá ti dé oko, màá wọ aṣọ tó gùn láti òkè dé lẹ̀. Jẹ́ kó máa bo apá mi, bo ẹsẹ̀ mi. Màá wọ bàtà tá ń pè ní shoe. Ó yẹ kó máa bo àtẹ́sẹ̀ bọ̀. Ó jẹ́, ó máa wípé ó máa bo ẹsẹ̀ mi gidigidi. Ṣùgbọ́n síbẹ̀ náà àwọn kìní ẹ̀sìn máa ń jẹ mí díẹ̀díẹ̀. Ṣùgbọ́n ǹkan tí mo funra sí ni pé ní oko, ìwọ tó bá jẹ́ ẹni kan tí kì í ṣiṣẹ́ tó bá jẹ́ ọ̀lẹ, àwọn kìníyẹn máa ń jẹ́ ẹ́ púpọ̀ nígbà tí ara yẹn bá ṣilẹ̀. Ṣùgbọ́n tí ara ẹ kò bá ṣilẹ̀ nínú oko, tó bá jẹ́ wípé o ṣiṣẹ́ kárakára gbogbo àsìkò yẹn, o ní àǹfààní láti mú rí bọ́kọ̀ lọ́wọ́ àwọn ẹfọn oríṣiríṣi kòkò tó máa ma jẹ ẹ́ nítorí pé ara rẹ kò ní lélẹ̀. Àwọn dẹ̀ ní ibi tí ara má ti balẹ̀ ni wọ́n lè balẹ̀ láti ṣe ǹkan tí wọ́n fẹ́ ṣe. So fún ìdí yìí nígbà yẹn tí ilẹ̀ bá ti mọ́, tí a bá ti dé oko torí pé àwọn kìní tí mo ń sọ, a máa pa àwọn kọ̀ọ̀kan ní amukuru. Arọ̀ kùtùù kutuu ló máa ń jáde nínú oko àti ìrọ̀lẹ́ tí oòrùn bá ti mú mọ́. Ohun tó bá fi le mú mi ká tètè lọ sí oko láàárọ̀, ẹ lé ri mi kí n ṣeré nínú oko, màá ma ṣiṣẹ́. Tí n bá ṣiṣẹ́ gan, màá sá máa rìn káàkiri kí ara mi má fí lélẹ̀ torí àwọn ǹkan wọ̀nyí. Tàbí kí n duro sí ibi tí wọ́n bá ti ń dáná nínú oko bí a bá ti máa sun àgbàdo, sun iṣu oríṣiríṣi. Oko jẹ́ ibi tí ó dùn gan torí wípé oríṣiríṣi ni ẹ máa rí níbẹ̀. Kò sí ìrònú ní oko. Mo lè sọ bẹ́ẹ̀. Kò sí ìrònú. Oko jẹ́ ibi kan tó jẹ́ wípé tí mo bá ti dé o, èmi gẹ́gẹ́ bí ènìyàn pẹlù bàbá mi, ìrònú mi títán. Kò sí pé kí n lájẹ̀ẹ́ o. Ìwọ gangan fún ara rẹ ló máa ma wá ǹkan tó fẹ́ jẹ fún ẹ àti ṣe ètò ohun tí ó jẹ fún ẹ. Kódà màá tún ṣe ètò tí bàbá mi ó jẹ. Bí ó ṣe su, bí ó ṣe ìbẹpẹ, bí ó ṣe máńgòrò, bí ó ṣe kaṣú, màá sá àwọn ǹkan jẹ. Oko jẹ́ ibi tó dùn. Gán, ó jẹ́ ibi tó dùn gidigidigidi tó jẹ́ wípé mi ò, mi ò fẹ́ràn láti máa tẹ̀lé bàbá mi lọ nígbàkigbà tó bá máa ń lọ. Mo sì lè jẹ́ wípé mo tún bẹ̀rù kòkòrò. Ṣùgbọ́n síbẹ̀, mo sì tún máa ń tẹ̀lé bàbá mi lọ sí oko torí àwọn ǹkan táà jẹ.

Ìbéèrè yìí sọ wípé ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí nígbà tí mo wà ní ilé ìwé girama. Ìgbà náà ẹ̀gbọ́n mi ní ah ilé ìwé àṣẹ̀ṣẹ̀bẹ̀rẹ̀ kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá lé, tó jẹ́ wípé wọn kò tíì rí owó tó ṣùkú náà, ilé ìwé náà. Tó jẹ́ wípé èmi àti ah ẹ̀gbọ́n mi pẹ̀lú àwọn díẹ̀ tí wọ́n rí owó sanwó fún ni à ń mójútó ilé ìwé yìí. Nígbà tí mo wà ní ilé ìwé girama, alákọ̀ọ́ fẹ́ parí, mo ti fẹ́ parí, hm ká sọ pé mo wà ní ìwé kẹ-- kẹsàn-án, ìwé kẹsàn-án. Óun ní ìgbà náà lóun, mo bá wọn kọ́ àwọn ọmọ wọn ní ah iṣẹ́ tá ń pè ní ìwé ìṣirò torí wipé mo dára gidi gan nínú ìṣirò. Mo dára gidi gan nínú ìṣirò. Ó jẹ́ wípé ìgbà tí mo wà ní ah ìwé kẹfà ni mo ti ń kọ́mọ bọ̀ ní ìwé ìṣirò gidi, gidi gan tí olùkọ́ mi ń sọ fún mi wípé tí mo bá dé ilé ìwé yunifásítì o, pé ǹkan tí màá padà lọ kọ́ níyẹ̀n, ni yunifásítì, to dẹ padà rí bẹ́ẹ̀. Ó bí-- ṣùgbọ́n nǹkan tí mo rí sí ah iṣẹ́ ọ̀fẹ́ ni wípé tí ẹ tó bá ṣe wù yàn ní, èèyàn ṣé ń ṣe. Torí pé ó jẹ́ ẹ̀gbọ́n mi torí pé wọn kìí fún mi lówó. Ìgbà mí mo máa ní mi ò lọ́gán pé kí ni wàhálà gan pé kí wọ́n dáàmú mi ẹ̀kú kú fún mi ní owó. Oríṣiríṣi iyanràn màá sọ sí wọn. Ṣùgbọ́n torí wípé àwọn ǹ tí wọ́n ń wá bíbẹ̀ wọ́n ò ní fi bínú, wọn ò bẹ̀ mí, wọn lè ní ó dáa o, màá ra bayibayi fún ẹ kí nìkan torí wọ́n rà fún mi, màá tú lọ. Ṣùgbọ́n mo ríi wípé inú mi ò dùn sí i gidi torí wípé mi ò reti owó láti ibi bẹ́ẹ̀. Torí pé ọ̀fẹ́ ni. Ìgbà mí màá kanra mọ́ àwọn ilé ìwé ngbayẹn, màna ọmọ mi ni bí oṣe yẹ kí nàá nítorí kí ni? Torí pé mi o gba owó, iṣẹ́ ọ̀fẹ́ ni mò ń ṣe fún wọn. Mo tun tì ṣìṣẹ́ ọ̀fẹ́ rí ní ìgbà tí mo parí ah ṣùkú, mo parí ilé ìwé ní ọdún bí méjì sẹ́yìn, bí ọdún méjì, méjì sẹ́yìn. Ah bí olùkọ́ mi ni ó wá ní hm ta pe ilé ìgbowó tá ń pè ní POS. Ó ní nígbà yẹn, ó tun wá ní ilé ìwé, ọ́nà dà ilé ìwé kalẹ̀. Ó wá ní torí pé mò ń wá ah admission sí ilé ẹ̀kọ́ gíga. Wọ́n ní kí n má fi má dúró nílé pé kí n kan wáa ma bá wọn dúró sí ah ilé ìtajà, ah ilé ìgbowó pé kí n má fún àwọn èèyàn lówó. Kí n má bá àwọn èèyàn send ah owó pé tí admission bá ti dé padà, màá fi kalẹ̀, màá ma lọ. Mo sá lọ bẹ̀, màá lọ bẹ̀ láàárọ̀, màá máa kàwé bẹ̀ torí tí màá wà nílé náà eré màá máa ṣe. Màá lọ bẹ̀ láàárọ̀, màá dé lálẹ́. Ṣùgbọ́n ó ń fúnmi laawon nkọ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀kan. Ọjọ́ tó bá ní bí ah àpò márùn-ún kí n gbà kí n fi ra káàdì torí wipé kàn rọrùn. Ibi ilé ìwé ìgbowó rẹ̀ yẹn sì kéré, kò tí ì máa pa owó tó ṣe bọ́ kío níbi bẹ́ẹ̀. Ṣùgbọ́n mi ṣe pé mò ń gbowó oṣù bí ká-- sáà sọ pé iṣẹ́ ọ̀fẹ́ ni. Ǹkan tí mo rí níbi iṣẹ́ ọ̀fẹ́ ni wípé èèyàn kò ní fi tárátalrá sí i. Torí wípé kò sí ǹkan kan tí wọ́n fún èèyàn padà ní ah kò sí bá mo ṣe fẹ́ fi sí iná, kò sí ǹkan tí wọ́n fún èyán padà ní ah pé èyàn ń ṣe wàhálà.

Ìbéèrè yìí sọ wí pé, nígbà wo ni ìwọ kẹ́yìn lọ sí ilé ìkàwé? Rárá, mo sì lọ ní ọ̀sẹ̀ tó lọ torí pé mo ṣẹ̀ṣẹ̀ wọ ilé ìwé gíga ní ọdún mẹ́ta sẹ́yìn, mo lè ṣẹ̀ṣẹ̀ wà ní ìpele kẹta ní ìpele karùn ún, torí ìpele márùn ún ni ìpele ẹ̀kọ́ ti ilé ìwé gíga, ẹ̀kọ́ tí èmi ń kọ́ nínú, ehn, ilé ìwé gíga yẹn. Mo sì lọ ilé ìwé ní ọ̀sẹ̀ tó lọ. Ọ̀sẹ̀ tó lọ yẹn ga ní ìdánwò ránpẹ́ kan tó jẹ́ wí pé ìdánwò pàjáwìrì ni. Wọ́n ti ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ni a ó ṣe òò, àfi pẹ́ẹ̀rẹ̀, wọ́n ní wọ́n ti sun sẹ́yìn. Ilé ìwé mi ni mo ti kọ́kọ́ ríi wí pé wọ́n máa ń sun, ehn, ètò, ètò ìdánwò tàbí ìdánwò ránpẹ́, wọ́n máa ń sun sẹ́yìn. Mi ò rí i láyé mi torí wí pé èmi mọ̀ pé wọ́n máa ń sun ìdánwò síwájú ni, wọ́n wa sun ilé sẹ́yìn, ó jẹ́ wí pé ó bá mi lójijì tí mo ti ń fọkàn sí pé ọ̀sẹ̀ tó ń bọ̀ ni a ó tó ṣe. Ṣùgbọ́n, adupẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó bá wa ṣe. Ehn, ilé ìwé jẹ́ ibi kan tó jẹ́ wí pé ó ṣe pàtàkì jù lọ ilé ìwé gíga. Ilé ẹ̀kọ́ ni wàá pàdé oríṣiríṣi ènìyàn ní ilé ìwé. Oríṣiríṣi ènìyàn wà bá, ìwọ ni wàá yàn ǹkan tí wàá yàn. Bọ́yà rere ni o, bọ́yà búburú ni o torí wí pé tìbí tìrẹ ló wà ní ilé ìwé gíga. Atì yàn dáadáa, atì yàn búburú, ìwọ wà wáa mọ èyí tí wàá yàn ní ilé ìwé. Ilé ìwé mo ṣì torí wí pé Ọlọ́run loun bá àwọn òbí wa tó àwọn ọmọbìnrin ní ilé ìwé gíga. Tó rí i pé ní ilé ìwé gíga wa yẹn oríṣiríṣi là ń rí. Àwọn ọmọ tí ń dìdì kú dì, yaya ku yaya, ó tẹ́tọ́ àwọn ọmọbìnrin. Àgàgà yìí tó bá wá láti ilé tí ò ń lọ́wọ́, tí ò rẹ́ni tán, wọ́n lè ṣe ǹkan tó bá wù wọ́n torí owó, torí owó. Èmi tí mo jẹ́ ọkùnrin gan-an, n, a ò ní o parọ́. Ìgbà mìíràn wà tí wọ́n máa sùn mí wí pé ṣé èmi kò ní ṣe báyìí, ṣe báyìí báyìí kí n lè fi rí owó. Ó jẹ́ wí pé màá mọ̀ pé ọjọ́ wo ni mi ò ní máa gba. Ó wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ó ń bọ̀ wá, Ó ń tọ́ wá. Kò jẹ́ ká wá tí wun iwa wà búburú. Ilé ìwé ní ẹ̀kọ́ gíga jẹ́ ibi tí ó yẹ wí pé èmi nígbà tí kẹ́kọ̀ọ́ mo ti gbọ́n, mo mọ ọ̀tún yàtọ̀ so sí gan gidiganni ní ilé ìwé wa. Wọn ò ní ilé ìwé gíga jẹ́ ibi tí ó yẹ wí pé n ò ní sọ fún ẹ pé lọ kàwé kó tó lọ kàwé. Wọn ò ní sọ fún ẹ pé kó wá kíláàsì kan kó tó wá sí, ehn, kíláàsì torí wí pé ìgbà táa wà ní kékeré táa sì wà lọ́dọ̀ òbí wa ní ilé ìwé, wọ́n ṣì máa sọ fún wa wí pé, "Lọ wẹ òsó òní, lọ sí ilé ìwé ni kíní kan, má jẹ egba ǹigbà mi." Wọ́n jí wa láti ori beedi ṣùgbọ́n níbí yìí kò ṣe ẹni tí yóò ji ọ tó bá ti jí ra e, o kò bá ka mọ́ lọ sí ilé ìwé fún ọ̀sẹ̀ mẹ́ta, n òun, o kò bá ka mọ́ lọ lọ́sà márùn ún, n òun. Bí o bá ṣe jókòó náà ni wọn ó ṣe yà ọ. Bo ṣe rí i nìyẹn. Wọ́n ní tó bá ṣe tẹ́bẹ́ẹ̀dì ẹ ló ṣe sùn lè. Kò dẹ̀ sí iró nbe bi ilé ìwé gíga ṣè rí nìyẹn. Kò dàbí ilé to jẹ pé a rí àmójútó tí wọ́n ń tọ wa pé ṣe báyìí ṣe báyìí, má ṣe yìí dídé, ṣe assignment re, ṣe àmúwálé rẹ, ko má bàá j'egba ní ilé ìwé. Ṣùgbọ́n ní ilé ìwé gíga tí mo wà ní àkókò yìí, kò ṣe ẹni tí ó ná ẹ pé o ò ṣe iṣẹ́ àwọn ilé, iṣẹ́ àmurele rẹ́. Tó bá wù ẹ, má ṣe n òun, wọ́n á bá àworan ẹ níbẹ̀, wọ́n máa bá ẹ yà ni gbàgàdà ni. Ilé ìwé gíga yẹn jẹ́ ilé, ilé ẹ̀kọ́, ó dẹ̀ jẹ́ ibi tó dùn tó bá jẹ́ wí pé òun bá àwọn ènìyàn gidi rin, torí pé oríṣiríṣi ni ń bẹ ní ilé ìwé gíga. Mo sì ti sọ lẹ́ẹ̀kan náà, ìwọ ni wàá yàn èyí tí ìwọ fẹ́ yàn. Kí Ọlọ́run kó ṣàánú wá. Oro mi kò ní jù báyìí lọ lórí, ah, ìbéèrè tó sọ wí pé ìgbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìwé. Mo sì lọ lọ́sẹ̀ tó lọ, mà sì tún lọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àgbàrá Ọlọ́run.

Ìbéèrè sọ wípé, nígbà wo ni o kẹ́yìn ní alàbùrúkú? Ah! Ọdún ti lọ gbẹ́rẹ́, ti lọ jina ìgbà tí mo ní alàbùrúkú gbẹ̀yìn ni ìgbà tí a ṣì wà lọ́dọ̀ àwọn òbí wa, tí a ṣì kéré. Ǹkan tí mo dẹ̀ wá rí sí ìdí ta fi máa n ní alàbùrúkú ngba yẹn ni wípé, erepa wa pọ̀ gidi, tó jẹ́ wípé a máa ń ṣeré lálẹ́ torí pa pọ̀ ní ilé. Wọ́n de máa, Yorùbá àbí kí n sọ pé àwọn bàbá wa tó jẹ́ àwọn, àh, grandpa wa, àwọn bàbá àgbà wa. Wọ́n máa ń sọ wípé ẹni tó bá tí ń wo òjìji rẹ̀ ní ara igànná tàbí níbi kí ibi tó bá tí ń lọ pé yóò máa máa lálàkàlá. Àwọn ọ̀rọ̀ ti won de máa ń sọ yẹn, wọ́n máa ń ṣẹ̀si wa tó jẹ́ wípé taa ba ṣeré pa lálẹ́. Òjìji tí wa ń sọ yẹn pé kí a máa wo yẹn, a máa fi ń ṣeré, a máa fẹ́ rò pé sóòtọ́ ni àbí irọ́. Ìgbà yẹn la máa fi gangan, la máa fi ṣeré torí pé a jẹ́ ọmọdé àti ìmọ̀ kan kan. Ọ̀rọ̀ yẹn a gbe sórí ká tó lọ sùn pẹ̀lú erépá àti everything a ṣé ràrán. A máa ṣè tì ń ṣé ràrán ní kí ni a tí ń pè? Ilé. A máa ti ń ṣé ràrán ní ilé lálẹ́ ká ṣeré yẹn, má ṣè ṣe, eh, lóru. Bá ṣè ṣe rànràn yẹn lálàkàlá níyẹn. A lè ka dede jí, a lè pariwo "à máa, ìyá mi o, kí nìkan, kan kan o". Ǹkan ká bá ẹ̀ mi lọ́jù ọ̀run ní ojú ti wọn, o máa n dàbí rànrán. Ò, ìgbà tí mo wá ń kékeré, èmi máa ń pè ǹkan tí mo ti lọ́jù ọ̀run, wọ́n le mi kí wá sójú ayé ṣé pé "àh, èyí ò mọ̀ gbọ́dọ̀ ṣe, báyìí, báyìí, báyìí, báyìí". To je pé o má ṣe lè gan-an léra léra. A tún máa tọ̀ ọ́ le gan torí erépá àti, ẹh, ìdẹ́jà. Ta tún má déjà torí àwọn bàbá yẹn wọ́n máa ń gbìyànjú tí wọn ká máa parọ́. "Má yín, má ṣe bayen, má ṣe báyìí, kí nìkan, báyìí, báyìí, báyìí, báyìí". Ṣùgbọ́n àwa jẹ́ àwọn ọmọ tó jẹ́ wípé alágídí ń kékeré. Tó àti ìgbà yìí ni àti kékeré mi yẹn, àti ìgbà tí mo ti kúrò lọ́dọ̀ wọn, àwọn bàbá àgbà, bàbá yẹn tó jẹ́ wípé mo ti ń jà, àh, mo ò jíjà yíká padà. Àti ìgbà yẹn mi tí padà lálàbùrúkú mo, alárere bí, àwọn kan báyìí báyìí. Nígbà tà sì ti ń gbàdúrà. Ìgbà ta wa kékeré yẹn, àmọ́ tó ń j'àdúrà. Ti won ba pé wa ká wá gbàdúrà gan-an. À máa wo pé, wáhala won pọ̀. Kí nìkan, ẹ jẹ kí n sùn dáadáa. Oorun ti ń kún èmi o. Àwọn oríṣiríṣi báyen. Ọlọ́run ṣàánú àwọn ẹbí mi. Ati'gba tá tì dàgbà, tá tì ń gbàdúrà. To je pé a máa gbàdúrà pé Ọluwa afe sun o, máa je kí n lálàbùrúkú, oríire ni tèmi o. A ti sọ àsọtẹ́lẹ̀ rere sí ayé mi gan-an. Kí nntó sùn, báwo lálàkàlá ṣe fẹ́ wá? Ti ẹ̀yàn de n sin déde tí ẹ̀yàn n sin ọlọ́run déde? N o, ǹkan tí mo rí so náà kò le jù bẹ́ẹ̀ lọ títí lórí alákàlá. Ìgbà tí mo sá láàlákála gbeyin, ìgbà kékeré ni tí mòdẹ̀ lé rántí dàda mọ́, mòdẹ̀ rán sí dàda mọ́. Wọ́n ti pẹ́, ọjọ́ ti, ọjọ́ ti lọ lórí ẹ̀. N o, ká sọ ọjọ́ ti lọ lórí ẹ̀, ọjọ́ ti pẹ́, ti pẹ́ gan-an tí ò bá sì nílé ọdún márùn-ún sẹ́yìn. Ó ti pẹ́ gidi gan-an.

Ìbéèrè sọ wípé báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò. Láàkókò náà, ẹ kọ́kọ́ sọ wípé mò jẹ́ ẹnìkan tó fẹ́ràn ìrìnàjò gidigidi. Mo fẹ́ràn ìrìnàjò gidigidi. Tó bá jẹ́ wípé mo fẹ́ kúrò nílé wá, bí mo lọ sí ìrìnàjò lọ sí ilé ìwé, mò ń mọ́ fẹ́ràn kí gbogbo ẹrù mi kó wà ní ojú kan. Kò bá kàn tí ẹ́ wá wúwo bí ẹrin, ìyẹn kò kan mi. Ṣùgbọ́n ní iwọn ìgbà tó bá tà tí wà ní ojú kan tí mi ò nílò láti fa elé lọ́wọ́, fa elé lẹ́sẹ̀, fa elé ńrin gbélé síkùú, gbélé sórí, kò bá kàn wúwo bí ẹrin, inú mi máa dùn gidigidi tí jẹ́ wípé mò ń lọ nù. Tó bá sí, mo sì láì kí, mo sì fẹ́ràn wípé mò ń lọ sí ìrìnàjò ní ọ̀la kí ń ti di gbogbo ẹlẹ́ ní alẹ́. Mo láì kí ìrìnàjò kùtùkùtù òwúrọ̀ kí n ti tètè dé ibi tí mò ń lọ torí wípé mi ò fẹ́ràn ìrìnàjò òru torí, aàìmọ̀ pé ọkọ lè ní ìyọnu oríṣìíríṣìí lè ṣẹlẹ̀. Kò dẹ́ ní dá kí ó ṣẹlẹ̀ lójú alẹ́. Tó bá sì ṣẹlẹ̀ ní ojú mọ̀ọ́mọ́, ìyẹn sì ṣe fèwe mó. A o mọ ibi tí, ibi tí wa ó wà. Bóyá ká sùn ni o, bóyá ká padà sí ibi tí a ti ń bọ̀ ni o, ìyẹn ààyò ọ̀tọ̀. Mo máa ń di ẹrù mi gidigidi to jẹ́ wípé ẹ máa rò pé àmo ń lọ sí ojú ogun ni. Mo dẹ̀ láì kí kí n máa wọ shoe àtẹ̀ṣẹ̀ bọ̀. Mo láì kí kí n máa wọ shoe, torí wípé mò ń dàbí ológun ni. Tí ń bàá wọ, tí a ń pè ní sweater, mi ò mọ Yorùbá rẹ ni. Màá wọ̀ tó jẹ́ wípé gbogbo ara máa ṣe kìkì. To jẹ́ wípé tí ń bàá fa ẹrù mi lọ́wọ́, ìwọ tó bá rí mi gan, wáa mọ̀ pé, eléyi ó, ó múra fún ogun ni." Kò dẹ́ṣẹ nǹkan míì ju wípé, ẹ mọ̀, ìrìnàjò jẹ́, ìrìnàjò tó jẹ́ pé ó tó wá di ẹrù, tó tó wá ṣe gbogbo ẹ bọ́yọbọ́yọ, ìwọ gan, ayé kò ní dùn fún ẹ. Ọ̀, ṣùgbọ́n tó bá kíra tó dira, everything tó ti gbogbo ẹ tó ki. To jẹ wípé, tọ gbọn ẹsẹ̀ lásán. Ki bá tọkùn yẹn kó tó tú gan. Wàhálà ni. So gbogbo òní rí yọ̀bọ̀yọ̀bọ̀. Mo máa ń di ẹrù gidigan, màá dì tí ó ṣe kùn-ún-ún gbí. Tó bá jẹ́ wípé gààrí, oúnjẹ oríṣiríṣi mo fẹ́ gbé, èmi kì í gbé sínú àpò kìn-ín-ní. Àpò tá ń pè ní Ghana must go tó ní ship rẹ̀, bó ṣe tóbi tó yẹn ni màá di gbogbo ẹ síi tí màá wọ ọ̀pá fẹ́ẹ́fẹ́ o. Tí màá wọ ọ̀pá fẹ́ẹ́fẹ́, màá tún ti kì í bọ Ghana must go mi yẹn. Ọ̀ jẹ́ wípé gbogbo ojú tí màá fa Ghana must go yẹn, mo máa ń tú rán ni. Torí pé tí màá tú rán, tí ń bàá fa báàgì yẹn kò ní lè jà. Torí pé ìrìnàjò la pé ẹni, ẹ̀, nǹkan kíkan lè ṣẹlẹ̀. Mi ò dẹ́, nídi láti ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ torí tí ó bá ṣe yọ̀bọ̀yọ̀bọ̀, o lè dẹrùnnu. Ẹrù ẹ lè máa pè oríṣìíríṣìí ǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tí mi kò lè dárúkọ. Ṣùgbọ́n tí èmi bá ń lọ sí ìrìnàjò.

Hmm, èso wo ni o fẹ́ràn jù? Èso tí mo fẹ́ràn jù ó pọ̀ gidigidi torí pé a lè sọ wípé pàtó elé ni mo fẹ́ràn jù. Àkọ́kọ́ mo fẹ́ràn èso tá ń pè ní ọ̀gẹ̀dẹ̀. Hmm ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ nnkan tó ń jẹ́ wípé tí wọ́n bá gbé páǹdí, odidi páǹdí fún mi, tí o bá sa ti jẹ́ ọ̀gẹ̀dẹ̀ àbójẹ́, hmm mo lè jẹ́ ní àárọ̀, ọ̀sán, alẹ́. Mo fẹ́ràn rẹ̀ bí ọ̀bọ ni. Wọn máa ń ní pé wọ́n máa ń ṣe bí ọ̀bọ, èmi mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ gidigidi. Ọ̀gẹ̀dẹ̀ àbójẹ́ yẹn, bo se tún jẹ́ wipé ogede abójẹ́ nìkan ni. Mo tun máa fi ń dín dòdò níbi tí mo fẹ́ràn rẹ̀ de. Màá fi dín dòdò tó jẹ́ wípé òbí mi máa wá ní, "àá kí ló máa ṣẹ́ e na?" Ọ̀gẹ̀dẹ̀ eleyìí wọ́n ń bo jẹ ni. Màá tun fi dín dòdò níbi tí mo fẹ́ràn rẹ̀ de. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ gidi gan. Ó jẹ́ wípé tí wọ́n bá kó wá láti oko, tí wọ́n bá bò ó, ibi tí wọ́n bá bò ó sí, èmi máa kọ́kọ́ lọ kó pamọ́. Mo máa kọ́kọ́ lọ kó pamọ́ ninu e, torí wipé mi i fẹ́ kí wọ́n yàn mí jẹ toríi wọ́n máa pín dọ́gba dọ́gba. Èmi dẹ̀ ní mo fẹ́ràn rẹ̀ gan ni, máa kọ kó ọ̀gẹ̀dẹ̀ die pamọ́. A tun jọ pin ìyí ìyẹn tó bá ti pọ́n. Mo tun fẹ́ràn èso tá ń pè ní, ah, máńgòrò. Ó jẹ́ wípé se mọ, ah, gbogbo wa dà lè mọ wípé, ah, máńgòrò jẹ́, má, èso tí jẹ́ pé ó ní àkókò àti ìgbà tó máa ń wá ní ọdún. Ó máa ń túnbáyàn f-- n-ní bí kí a pè ni, ah, àjọsọ wípé èmi máa kọ́kọ́ jẹ máńgòrò ní ọdún yìí. Ó jẹ́ wípé aṣọ́dì bí, ah, bá kí ni mo fẹ́ pè é ní aṣọ́dì bí, eh, bí, ah, mi o ọ̀ mo ti fẹ́ sọ ní èdè Yorùbá. Eh, bí competition láàárín wa. Hmm. Ó jẹ́ wípé èmi máa kọ́kọ́ mú, wá kó mu, mu máńgò. Mo lè mú máńgòrò láti àárọ̀ dá alẹ́. Gbogbo ìgbà yẹn náà tí wọ́n máa ń sọ pé má fi máńgòrò mu gàárì. Èmi like máńgòrò tó jẹ́ wípé màá fi máńgòrò, màá fi mu gàárì lójú ìyá mi. Wọn máa ń ní ọmọ yẹn má pa rẹ̀, máa ṣemú léṣe. Kídẹ́ fín nkankan semi Mo like máńgòrò gidigidi, gidigan. Mo sì tún like gidi èso eyi ti á ń pè ní cashew. Mo like cashew. Ṣùgbọ́n cashew tí mo fẹ́ràn jù ni wípé cashew tí ò tíì pọ́n jù tó jẹ́ wípé ó sì ń kó ẹran mi. Mo máa ń jẹ́ gidigidi ṣùgbọ́n tí mo bá jẹ́ lájẹ̀ẹ́ jù, ó máa ń mú inú run mí o lẹ́kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ìyẹn ò ní kí n má jẹ́ cashew. Àṣìkò tó bá sì ti ń lọ yẹn jẹ́ pé kò sí mọ́. Òun ló máa wú mí jẹ́ jù ní èso tá ń pè ní èso cashew. Èso cashew jẹ́ èso tó ti mo fẹ́ràn jù. Mo fẹ́ràn rẹ̀ gidigidi. Ohun ọ̀gẹ̀dẹ̀ àti máńgòrò. Mo tó fẹ́ràn èso kan tá ń pè ní watermelon. Ṣùgbọ́n ǹkan tí mo kàn rí síi ni pé kì í yó yàn. Omi lásán ni èso yìí, but èso yìí jẹ́ èso tó dùn gidigidi. Ó jẹ́ wípé mo máa ń jẹ ẹ́ gan gidi, ti mo tún máa ń fọwọ́ rà gan. Mo tún máa ń fọwọ́ rà. Bí ó ti ṣe jẹ́ wípé o wọ́n, èmi mo máa ń fọwọ́ rà. Mo máa ń fọwọ́ rà ní owó ara mi. Mo fẹ́ lọ ra watermelon. Èmi mọ Yorùbá watermelon ni. Mi ba ti sọ ní èdè tínwa tinwa Mo fẹ́ràn watermelon gidigidigan. Ah, nípa rí, ó ní èso kan tá ń pè ní guava. Guava jẹ́, ah, èso tí mo like jù. Guava jẹ́ èso tí o jẹ́ wípé ó pọ̀ láyìíká wa gan gidigan. Ó jẹ́ wípé kó dé ibi bí guava, ibi bí guava. A máa ń sọ fun wa wípé, à má, bàbá yẹn wa ládùúgbò wa nigbayen, o máa sọ wípé, "má gun igi guava mi o. Má gun igi "Torí o tí mọ wípé tí a bá ti dé bẹ̀ẹ́, nnkan tí a ń bọ̀ wá ká niyen torí a pọ̀ gan. Oríṣìíríṣìí ọkùnrin ládùúgbò tí a bá pa dé, a fẹ́ lọ ká guava, guava. A máa ń jẹ gidi tó bá ti pọ́n. Guava dùn gidigidi. Àwọn èso tí mo fẹ́ràn-- mo fẹ́ le ní mo fẹ́ràn gbogbo èso. Ṣùgbọ́n àwọn yìí tí mo fẹ́ràn jù, mo ti dàrúkọ yen Ó jẹ́ wípé àsìkò re o lè dé, ki n màá jẹ́, kò se ṣe. Màá jẹ́ ní ṣá ni. Guava o, mango o, ohhh, watermelon ni o. Ba ọ̀gẹ̀dẹ̀ ni o. Ótúkù ìkan tí mo, cashew kò sì kí n má jẹ́. Màárarun wọ́n ní àsìkò wọn. Àsìkò, even bí mo ṣe tún gbon to yii, mo sì ń jẹ. Mo sì ń jẹ́.

Ah! Bẹ́ẹ̀ rí, mo dẹ̀ rí ìbéèrè inú mi lẹ́dùn gidi gidi. Ìbéèrè sọ pé, "Ṣé o ti ṣìnà rí?" Inú mi lẹ́dùn láti dá ìbéèrè. Mo ti ṣìnà rí dáa, dáa. Ṣùgbọ́n èyí tí màá fẹ́ràn láti fẹnu ba ni ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ wọ ilé ìwé gíga. Ni ọjọ́ náà lọ́hùn, mò ń bọ̀ wá sí ilé ìwé, ìlú tí mò ń mọ̀ rí. Mo dé, mi ò sọnù. Mo pé ẹni tí mò ń bọ̀ wá bá, wọ́n wá bá mi ní títì, wọ́n mú mi dé ilé ọ̀dọ̀ wọn. Ṣùgbọ́n nígbà tí mò ń bọ̀ láti ìlú wa, owó tó kù lọ́wọ́ mi kò ju ẹgbẹ̀rún méjì lọ torí pé a gbéra, a sanra jọ kin tó wọ ilé ìwé ni. Mo ṣá dé bẹ̀, ẹni tí mo lọ bá ó ní, "Mo pe o, jẹ́ kí n mú ẹ lọ sí ilé ìwé, èyí o kò mọ̀ ẹ. Ibi tí wàá máa ń gba wa, tí wàá máa ń gba ẹ lọ, mo ní dàá." Wọ́n san owó mọ́ ọkọ̀ tààgùn wọnú ilé ìwé. Wọn fi ìbínú hàn wọn ní ṣe màá ṣe eré díẹ̀? Wọn ní, "Màá ṣe eré díẹ̀ pé màá padà máa bọ̀ wá lé." Wọ́n rà mí, wọ́n sá wa lọ. Ẹ̀mí tí mo rántí pé ibi ọjọ́ àkọ́kọ́ tí màá kọ́ dé bẹ̀ rí nìyẹn. Tó jẹ́ kí n tètè lọ lé. Mo sá dúró dé ibi ago mẹ́rin, mò ń bá fẹ́ máa lọ lé. Ọ̀nà tí a gbà wọlé mọ́tò àtọ́kadà máa ń wọlé sáá sáa o. But ìgbà tí mi ń lọ lé, wọ́n fẹ́ fi ṣẹ̀rìn pé, "à, kí n sọ owó tó wà lọ́wọ́ mi, kí n sọ náà, kí n má na iná kùnà." Ni mò bá ṣà rìn lọ, mò ń rìn. Mo sáà rí pé mi ò rí ọkọ̀, mi ò rí ọ̀kadà. Mo ní, "à, kí ló ṣẹlẹ̀ pé ṣé ibi tí a gbà wọlé ọ̀kadà rìn?" Màá rìn tó bí, à, ìṣẹ́jú bí ọgbọ̀n. Hmm. Aṣọ kan, màá rìn tó bí ìṣe, ẹ, ẹ, ìṣẹ́jú ọgbọ̀n. Mo dé ibi kan, mo sáà rí bàbá kan torí ibẹ̀ tí mò ń bọ́ sínú igbó. Bàbá yẹn ní ìbò ni o ń lọ. Mo ní, "à, à, mo ń lọ sí ẹjọ́, mò ń lọ sí ìgboro ni." Wọ́n ní, "à," wọ́n ní, "ìgboro tó ń lọ kọ́ nílé ọ̀dọ̀ inú ìgboro òún ń lọ yìí, ọkọ̀ ló wà nínú gbogbo ibi yẹn." Mo ní, "à." Wọ́n ní, "màá ní lò láti gbé ọ̀kadà." Èmi tí ó jẹ́ pé mi ò fẹ́ ná owó tẹ́lẹ̀. Wọ́n ní, "màá gbé ọ̀kadà láti ibẹ̀." pé mo ní màá tètè rọ ọ̀kadà kí èmi máa fẹsẹ̀ rìn lọ ọ̀kadà. Èmi tí mo sáà ti ń lọ fẹsẹ̀ rìn lọ, mo sáà rí ìgbín kan ni alákààyí nínú igbó yẹn. Níbi díẹ̀ tí mò ń rò pé igbó gidi ni. Mo mú ìgbín yẹn nínú mi dùn pé mi tẹ̀ sáà rìn wá lásán. Ìgbà tí mò ń sáà padà rí ọlọ́kadà tí ó ní, mo ní, "èló ni ọ̀kadà máa gbé dé títì o?" Ó ní kí n mú ẹgbẹ̀rún kan wá. Mo ní, "à, moró go." Tó jẹ́ kí n ti gún ọkọ̀, ẹ, àpò kan àti wàsó. Àpò kan àti ààbọ̀ ni. Ọ̀la wọ́n ń gun mọ́tò láti títì. Kí n sì má kí n gun mọ́tò tẹ́lẹ̀ torí mọ́tò tí mò ń fẹ́ gùn tí mò ń fẹ́ fẹsẹ̀ rìn lọ ẹ fẹ́ máa padà tú ṣẹ ẹgbẹ̀rún kan ọ̀kadà. Ẹgbẹ̀rún kan yẹn, ọ̀kadà yẹn bá gbé mi dé títì, kò sí pé ó gbé mi dé ilé, ó gbé mi dé títì, à, ilé ìwé yẹn. Mo dẹ̀ sọ pé, ẹ, ẹgbẹ̀rún méjì ló wà lọ́wọ́ mi tẹ́lẹ̀. Àṣìlẹ̀ mo tútù ṣẹ ẹgbẹ̀rún kan nù. Èmi ti wa tètè mú, mo sá dé bẹ̀, mo ń fẹsẹ̀ rìn. Mo ń fẹsẹ̀ rìn láti géétì, ẹ́, láti ìta, ẹ, súkúlu. Mo ń fẹsẹ̀ rìn lọ lé. Mo tún dé ibi tí màá tún di yà sí ọ̀nà ilé. Ìgbà tí mo ń mú ìná mọ́, wàhálà bá dé. Mo dẹ̀ jẹ́ ní ẹ̀rù jẹ́ pé wọ́n ti ń pè mi pé, "à, ibó lọ́mọ yẹn wá òtítọ wọlé." Mi ò gbé, ẹ, mi ò gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ torí pé mi ò fẹ́ kí ẹnìkẹ́ni kan sọ̀rọ̀ sí mi. Mo sá gbé, mo sá lọ, mo sọnù. Mo rí boda kan, mo ní, "ẹjọ́, ẹ, bí báyìí báyìí mò ń lọ, mò ń lọ sí ilé ìyá báyìí báyìí." Mo rí wọn ṣe ju yẹn. Wọ́n ní, "à, ṣé mi jẹ́ pé ènìyàn ni?" Mo ní, "wọn máa sọ̀rọ̀." Wọ́n ní, "kí nìkan kí wọ́n ṣe? Igbó ló fẹ́ jà sí." Mo sá sàlàyé, mo ní, "ẹjọ́, tí ẹ bá mú mi dé ìyà náà lọ́dọ̀ wa, màá mọ lé oríṣiríṣi ẹ̀gbẹ́ ẹ fún ẹni pé kí n pé ilé." Wọ́n nìyẹn sá pa. Ẹ̀, ìgbà tí mo dúró sí yẹn tẹ́lẹ̀, wọ́n wá kọ̀wé pé, "igbó ló wá." Mo ní, "mo ti fẹ́ dé ilé." ká kà tí màá fi sọ fún wọn pé mo ti fẹ́ sọnù, mi ò sọ o. Ẹgbọn yẹn o sá tẹ̀ wọ́n ní, "ẹ, ìnà láwọ̀ tó ń le se niyen o." kíní kan kini ti kan pé kó ṣàgbá nọ́mbà wípé ẹni tí ń kà, à, pé ẹnìkan ẹni ń kà ní ìṣẹ̀lẹ̀. Ó ṣàgbá nọ́mbà mi. Mo sá rìn já, wọ́n á já, mo rìn rádaràdá, rìn regberegbe. Mo sá padà já sí ilé o. Láyọ̀ tàbí ààfíà o. Ẹni tó mú ni yẹn pé, "ẹni kí ló ṣe látara ọ̀ kí nìkan kí nìkan?" À, mo ní ìwé náà ni ìwé mo pàdé àwọn ọ̀rẹ́ tuntun. So wọ́n ń sọ̀rọ̀ kí nìkan kí nìkan. Wọ́n ní, "à, látara pé kí má sì bẹ́ẹ̀ lọ́la o." À, kí nìkan wọ́n ń mú mi ṣe kí nìkan nílu o. Òwọ̀ tó kọ́kọ́ dé ibi bí yìí ni ìgbà àkọkọ.

Gbére sọ wípé, "Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́?" Hmm, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ gẹ́gẹ́ bí ọmọ ilé ìwé gíga, ṣùgbọ́n ó lójú àwọn, ehn, iṣẹ́ tí mo lè kọ pẹ̀lú ọwọ́. Àwọn, ehn, iṣẹ́ bí iṣiro ni mo máa ń kọ pẹ̀lú ọwọ́. Ṣùgbọ́n àwọn, ehn, iṣẹ́ bí, ah, èdè wa Yorùbá, iṣẹ́ bí èdè òyìnbó, oríṣiríṣi àwọn èdè tí ó ní èrò siro nínú, mo máa ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ torí pé mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ju ọwọ́ lọ. Ṣùgbọ́n àwọn iṣẹ́ bí i ìwé ìṣirò, ó jẹ́ wípé àwọn nnkan kan wà tó jẹ́ wípé mo máa fún ọ̀nà ní wàhálà tí a bá ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Nítorí ẹ, mo máa ń kọ, ah, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ dáadáa gidigidi. Mo sì kọ ní ọ̀sẹ̀ tó lọ, ní, ní bí iṣẹ́ bí oríṣi bí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ah, tí pé tọ́n bá fún wa ní iṣẹ́ àmúrelé, a ò ní ju láti fi, ah, ọwọ́ kọ lọ torí wípé wọ́n máa ń ní kí a já ìwé ni a lè kọ wá. Wọn ò ní sọ wípé ká tẹ̀ sórí ìwé, ọwọ́ náà la fi máa kọ. Bí a bá fẹ́ ṣe ìdánwò ni, ọwọ́ la fi máa kọ. So oríṣiríṣi, ehn, lóde tó jẹ́ wípé mo ò ní ju láti kọ ìwé náà lọ. So mo máa ń kọ ìwé gidi gan dáadáa. Ṣùgbọ́n mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mi kò rílì láì kí n máa kọ ìwé lọ rẹpẹtẹ títitítí. Ó jẹ́ wípé ọwọ́ máa ń tètè ro mí. Mo ti jẹ́ ẹnìkan tí ò ní, ah, handwriting lọ títí. Tó jé pé kò dùn ún wò. To jẹ́ pé ọ̀gá mi tó bá jẹ́ ọ̀gá tó dájú, tó bá fẹ́ bá mi, ehn, máàkì ìwé mi, tó bá jẹ́ èyí tó dájú, ó máa lo òun rìnrìnàrí, ó máa kọ odò sí i. Àwọn ètò bá lánu loju la'sẹ́sẹ̀ máa tẹjúmọ́. Mo dè ti ń gbìyànjú láti yi handwriting mi padà láti bí i kéékèè. Ṣùgbọ́n, ah, ẹ̀pa ò bóró ká fi síbẹ̀. Ẹ̀pa ò bóró. Ó jẹ́, mo lè sọ pé ìwé kíkọ gàn dàbí ẹ̀bùn. Ẹlòmíràn ní ẹ̀bùn re tó jẹ́ wípé ẹ máa rí ìwé rẹ gan, wọ́n á sọ pé, "Aha! Kí ni ẹ ló mọ̀ tó báyìí?" Ó jẹ́ wípé wọ́n á sọ pé ṣé wọ́n fọwọ́ tẹ́ ẹ ni. Mo lè sọ pé ẹ̀bùn náà wọ́n á gbègbè. Àwa kan kọ́ le gbọ́. Ṣùgbọ́n mo tó wá rí pé, ah, àwa tí jẹ́ wípé a ní, ah, handwriting yẹn, pupọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló máa mọ ìwé. Mi ò sọ wípé àwọn tó ní handwriting náà kì í mọ ìwé o. Ṣùgbọ́n mo, ní ìwòye tèmi, ká sọ bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí jẹ́ wípé wọ́n ní, wọn ò ní handwriting yẹn tí ó láì kí wọn máa kọ ìwé yẹn ló máa mọ̀ ojú ní ilé ìwé gidi. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo jẹ́ ara àwọn tó dájú ní ilé ìwé mi, ṣùgbọ́n tí kò láì kí ìwé kíkọ. Ṣùgbọ́n tìí, mo jẹ́ ẹnì dé pé kò ní, ehn, kò ní choice, ehn, ká sọ bẹ́ẹ̀, ju ko kọ náà lọ torí pé o ṣà lè ní ìdánwò, o ní kò dánwò ẹ̀. Ìbò, àwọn àwọn ìdánwò ránpẹ́, iṣẹ́ àmúrelé tí wọ́n ń sáré ní kẹ́sẹ̀kẹ́sẹ̀ kí nìkan a lè wà nínú ilé ìwé gan. Ka máa ṣiṣẹ́ lọ́wọ́kọ́ ni. Ọ̀yà gbogbo yín ẹ já ìwé, ẹ ṣe báyìí, báyìí, báyìí, báyìí. Lárin ìṣẹ́jú márùn-ún kí ẹ, ko wọn wá sórí tábìlì mi. Sé ibi bẹ́ẹ̀ waa ti ní kọ ìwé. So mo jẹ́ ẹnìkan tíì mo ń kọ ìwé dáadáa. Mo ṣè tún ti kọ ìwé gan lọ́ni torí pé mo tún ní iṣẹ́ àmúrelé kan tí mo gbúdọ̀ lọ gbé bá, ah, olùkọ́ mi lola pé òun ní òun mo ti parí rẹ̀. O dẹ máa rí. Wọn máa, ah, fún mi ní, ehn, máàkì tí wọn bá tọ́ sí mi. Hmm.

Àh! Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ náà kò à-- ò pọ̀ o. Ìmọ̀ èdè Gẹ̀ẹ́sì gangan-gangan-gangan tí a ń lò ní ilé ìwé, mo fẹ́ kọ́ gidigidi tí wọ́n ń pè ní èdè òyìnbó, èdè Gẹ̀ẹ́sì. Ó jẹ́ wí pé tí màá kọ́, wà láàárín àwọn akẹgbẹ́, àwọn akẹgbẹ́ mi tó jẹ́ wí pé èmi ó máa sọ àwọn òyìnbó kọ̀ọ̀kan tó jẹ́ wí pé ó máa nira fún mi láti-- kò ṣe wí pé mo jẹ́ ẹnìkan tí kò gbọ́ òyìnbó o. Tó bá sọ òyìnbó, mo mọ̀ tumọ̀ rẹ̀. Ṣùgbọ́n tó bá ní kí èmi àti ẹ ká jọ máa fún òyìnbó sọ̀rọ̀, ó máa máa nira fún mi. Bọ̀tẹ́ bá ní kí n kọ́ kalẹ̀, mo lè kọ́ o. Ṣùgbọ́n àti sọ láti máa fi bá a yàn sọ̀rọ̀, láti jọ máa fi ní gbólóhùn síra wọn, kó máa sọ òyìnbó fún mi. O fẹ́ dá wa láka lẹ̀ torí wipé èdè tí wa tó jẹ́ Yorùbá máa wà nínú ẹ̀, ó máa pọ̀ gidigidi. Mo fẹ́ kọ́ èdè òyìnbó o dẹ́wù mí láti kọ́, bọ̀ kì í ṣe pé kí kọ́ láti máa ban ṣe ń, ehn, A, B, D. Ṣùgbọ́n mo fẹ́ kọ́ tó jẹ́ wí pé láti máa fi lè sọ̀rọ̀, tí mo lè fi sọ̀rọ̀ pé, tó wù mí kí n jáde, ò jẹ́ pé òyìnbó lásán ni kó sọ tí màá lè sọ tí òògùn rége. Mo fẹ́ kọ́ èdè Gẹ̀ẹ́sì, mo sì fẹ́ kọ́ èdè French torí mo rí i wí pé lẹ́yìn èdè òyìnbó, èdè tó tún ṣe pàtàkì tó jẹ́ wí pé ó ń tàn kárí ayé tó jẹ́ wí pé tó bá ṣètí mọ̀, ó tú láwọn ibi tí ẹ pé tó bá dé, wà ráyè lè bá àwọn èèyàn sọ̀rọ̀, òun ni èdè French. Ó tẹ̀ ṣe wí pé a ṣe díẹ̀ nígbà tá a wà ní, ah, ilé ìwé. A ṣe díẹ̀, ahn, French. Ó jẹ́ wí pé a fẹ́ràn rẹ̀ gidigidi nígbà yẹn, ṣùgbọ́n ẹ mọ̀, ìgbà tá a wà ní kékeré ni a-- o dà pé ilé ìwé kẹ̀, kẹ̀ fà ni. Wọ́n ń pe ní G.S.S 3 òun láti sé gbẹ̀yìn. Ìgbà yẹn gan-an ùn gba ṣe ìdánwò rẹ̀, ah, A ni mo ní ibi bẹ tí a ń pè ní A ní Yorùbá. Mo pass í gidigidi nínú ìdánwò yẹn torí pé mo fẹ́ràn rẹ̀ gidi. Ẹ ri pé àwọn a fi ń kọ orin gan-ani. Eh, olùkọ́ tó dẹ̀ ń kọ́ wa nígbà yẹn, ọ̀fẹ́ ló ń kọ́ wa. Kí jẹ́ wí pé wọ́n tún máa bẹ̀ wá pé, "Ẹ wá kọ́, ó máa roúnjẹ fún wa sé gbogbo ẹ ní èdè French." Ó máa fi kọ orin to bá fẹ́ gbàdúrà. Èdè French náà ni torí pé mo fẹ́ràn rẹ̀ gidigidi. Nígbà tí mo ṣèdánwò rẹ̀ dáadáa gan-an nígbà yẹn gan-an, olùkọ́ yẹn ní òun fẹ́ mú mi lọ sí, ehn, kí ni wọ́n ti ń pè? Ahn, ìlú òyìnbó pé kí n lọ ka ìwé mí níẹ̀ ṣùgbọ́n èdè French màá lọ kọ́. Ṣùgbọ́n àwọn òbí mi kò gbà ngbà yẹn lọ́hùn-ún. Wọ́n ni, "Rárá o, pẹpẹ sí o, ọmọ àwọn o. Àwọn onígbá kì í ó di sà dédé lọ ìlú ibi tí ò mọ̀ o. Ẹ fọ́ ọmọ wọ́n lẹ̀ sí ibi bí o." Ó dùn mí gidigidi gán o. Ṣùgbọ́n mo mọ̀ pé nígbà tí mo ti gbọ́ báyìí, lọ́jọ́ kan lọ́jọ́ kan, àǹfàní lé wa, mo dẹ pé yóò wà lágbára Ọlọ́run láti lọ kọ́ èdè, ahn, French. Ahn, French mó lè sọ àwọn díẹ̀-díẹ̀, mo lè kọ díẹ̀-díẹ̀ bọ̀ ní títun, mi kò lè kọ́ dáadáa kí i ṣe gbogbo ẹ ni mo mọ̀ ẹ mọ̀. Òun sì tún yàtọ̀ sí èdè òyìnbó. Èdè yìí wẹ yan ju ojúmọ́ la ń rí. Ṣùgbọ́n láti ìgbà ilé ìwé mi tí mo ṣe ń sọ yẹn, ìwé kẹ́ẹ̀fà yẹn, àti ìgbà náà lọ́ n táa ti ṣèdánwò rẹ̀, mi ò rí bí àmọ́ tí ì padà gbọ́ lẹ́nu èèyàn gan-an. Ṣùgbọ́n èdè òyìnbó mo ṣẹ̀ ṣì ń gbọ́. So ó dà wípé èdè òyìnbó ń tiẹ̀, mo ń gbọ́ gbogbo ohun tí ẹ bá ń sọ. Ṣùgbọ́n mi kò lè fi bá yín sọ̀rọ̀ dáadáa padà torí pé kì í ṣe èdè wa. Ṣùgbọ́n èdè French, tán báa ní kí n jókòó báyìí gan-an pé kí n kọ́, ahn, ohùn kan, ẹyọ kan tí tí dé kẹ́wàá ní French. Ó ṣe é ṣe kó jẹ́ wí pé mo lè mọ̀rán tímọ́ àbí tá a tẹ̀ sọ wí pé mi mọ̀rán tímọ́. Èdè yẹn sì jẹ́ èdè tí ẹ wí pé wọ́n máa wù mí láti kọ́. Tó jẹ́ wí pé èmi gan-an máa ma kọ́ èèyàn ní èdè French. Àgbára Ọlọ́run. Ehn, èyí kò ní-- èyí ni ọ̀rọ̀ kékeré tí mo ri sọ lórí ìbéèrè yìí tó sọ wí pé èdè wo ni òún fẹ́ kọ́?